Sọ fún wa bí o ṣe ń tọ́jú ẹni tí ó ń ṣe àìsàn nílé, eh bí mo ṣe ń tọ́jú ẹni tí ó ń ṣe àìsàn nílé. Torí ó yẹ, dókítà ni ẹni tí ó yẹ kó wá tọ́jú aláìsàn. Àmọ́ tí tó dókítà bá ti ṣe ìwọ̀n bá tí ó lè ṣe, ó kù sí ọwọ́ àwa tí a sunmọ́ aláìsàn náà. Àwọn nǹkan tí a máa máa ṣe tí a bá fẹ́ máa tọ́jú rẹ̀ náà ni, a máa máa rí pé ó-- a á rí pé ó jẹun lásìkò. Hmm, ó jẹun lásìkò, ó wẹ̀, ó tún ra ṣe lásìkò. A máa máa rí pé ó, a gbọdọ̀ rí pé ó lo òògùn rẹ̀, eh ní àsìkò tó ẹkú ṣe kí a máa bojú wò ká fi máa wo bí ó yá ara rẹ̀ yàtọ̀, bóyá yàtọ̀ dé bá àgọ́ ara rẹ̀ àbí kò sì yàtọ̀. Tí a bá ti sin ẹbí a sì pín àkókò náà ni àwọn òògùn tí wọ́n bá ti sọ pé kó máa lò, a á rí pé ó lò tó bá ti jẹun tán ní àárọ̀. Tó bá je pé àárọ̀, ọ̀sán, alẹ́ ni. Tó bá ti di ọ̀sán náà, a á rí pé ó lo òògùn yẹn náà ní àkókò. Tó bá dẹ̀ ti lò ó tán kó sinmi, a gbọdọ̀ mójútó tó yẹ pé kò tún ní lọ máa ṣe wàhálà. Tó bá ti di alẹ́ náà, a á rí pé ó lo òògùn rẹ̀ tán tí ó bá ti jẹun. Tó kó lo òògùn rẹ̀ tán kó dé sinmi kó sùn, láì ṣe wàhálà. Bí a ṣe ń pín àkókò yẹn náà ni àárọ̀, ọ̀sán àti alẹ́. Ẹni tí ó tún máa ń ràn mí lọ́wọ́, èh tó tún ní ìrànyam lọ́wọ́ náà ni àwọn tó bá sún mọ́yàn. To sun mo ẹni ti o se àìsàn yen náà boya àwọn ọmọ ni o, boya ọ̀rẹ́ ni o boya òbí ni o, boya en alabagbepo ni o, enehn, so àwọn nǹkan tí a máa nṣe bí a ṣe ń tọ́jú ẹni tí ó ń ṣàìsàn ni eleyi a rí pé a mójútó kí ara rẹ̀ bá tètè yà.

Sọ fún wa bí a se ń ran àwọn ará àdúgbò lọ́wọ́, ẹ àwọn àgbà àdúgbò lọ́wọ́. Ẹ̀ bí a ṣe ń ran àwọn àgbà àdúgbò lọ́wọ́ náà ni, ẹ tí a bá rí ohun tí wọ́n fẹ́ se, ẹ tí a rí pé wọn ò lè se, ẹ èèyàn lè se ìrànlọ́wọ́ fún wọn. To bàjẹ́ pé wọ́n fẹ́ pọ́n omi tí wọ́n ò lè pọ́n, èèyàn lè bá wọn pọ́n ní iwọ́nbá. A dẹ lè fi owó, a lè fi ran ẹ àwọn àgbà àdúgbò náà lọ́wọ́, a lè fi ran wọn lọ́wọ́, a lè fi owó ràn wọn lọwọ, a lè fi àdúrà ràn wọ́n lọ́wọ́, a dẹ lè fi ìtọ́jú náà, a lè fi ìrànwọ́ lọ́wọ́. So kò níye ìgbà tí a lè ràn wọ́n lọ́wọ́ tí a bá ti rí pé wọ́n nílò ìrànlọ́wọ́. Ẹ ìgbà yẹn náà ni a máa ṣe ìrànlọ́wọ́ fún wọn. Ẹ nígbà tó bá dẹ́ pé owó wà, èèyàn náà lè ṣe ìrànlọ́wọ́ tí èèyàn ò fi ní dúró dìgbà tí wọn o to mọ béèrè fún ìrànlọ́wọ́. Òbí ìrànlọ́wọ́ yẹn dẹ ṣe máa n bẹ̀rẹ̀ náà ni tí a bá ti rí àwọn tó jẹ́ pé wọ́n ti dàgbà. Boyá àwọn tí kò sí ọmọ ní ọdọ wọn mọ́ tàbí àwọn tí ò kú diẹ́ ká tó tí wọ́n ti rí ọwọ́ rọ orí dáadáa. Ẹ̀hen a lè ṣètò ìkówójọ fún wọn, ká kò fún irú àwọn bẹ́ẹ̀ láti jẹ́ kí wọ́n fi ìran tó máa fẹ́ ṣe. Láti ṣá tí rí pé wọ́n wà lálàáfíà, wípé àwọn náà jẹun ní déédéé, ìpè wọn ń jẹ, wọ́n ń mú, wọ́n ń wọ aṣọ lásìkò. Ká dẹ́ rí pé ebi ò pa wọ́n, ká dẹ́ rí pé wọn ò ṣe àìsàn. So ìyẹn jẹ́ àwọn nǹkan tí mo lè sọ bí a ṣe ń ran àwọn àgbà àdúgbò lọ́wọ́. Tí a bá dẹ́ rí nǹkan tí ó lè ṣe àǹfààní sí wọn, tó lè ṣe àǹfààní sí irú àwọn àgbàlagbà bẹ́ẹ̀, a lè pé akié wọ́n sí. Ẹ pàápàá tó bá tiẹ́ jẹ títí owó, a lè pé akié wọ́n sí. So in ti a se ta lè fi ran àwọn àgbà àdúgbò lọ́wọ́ niyẹn ti inú ta wọ́n náà dẹ́ máa dùn.

Kini o ma se bi ina ko ba si fún ose kan? À, à ohun tí mo máa ṣe tí ò bá sí ìná fún ọ̀sẹ̀ kan, àkọ́kọ́ inú mi ò tí ẹ ní dùn. Inú mi ò ní dùn sí rarararara tí kò bá sí ìnà fún ọ̀sẹ̀ kan. À inú mi ò lè dùn rárá torí gbogbo nǹkan tí èèyàn fẹ́ finá ṣe èèyàn ò ní rí finá ṣe. A de maa n lo ina. Ti o ba si ina gbogbo inú ile ma dúdú ni tí ò bá sí iná a ní lè charge ẹ̀rọ fóònù wa. Tí ò bá sí iná a ní lè wo tẹlifíṣàn. Tí ò bá sí iná gbogbo nǹkan tó yẹ ká ṣe a ní lè ṣe. A ní lè lo electric stove, eh wọn amúnù nǹkan tutù wa náà freezer kò ní sí bí a ṣe máa ṣe. Nkan ta máa ṣe tí kò bá sí iná ni a máa wá ọ̀nà mi tí a fi rí pé a lè rí iná lò. Toloyinbò pé ní alternative. Ohun ta a máa wá ní yen. Yálà ó lè jẹ́ pé ká lọ sí ibi ibòmíràn tí iná wà tí a ti lè rí iná, ká lọ charge ńíbibẹ̀. So tó bá dẹ̀ jẹ́ nípa títí kí á se oúnjẹ tí ò bá ti sí iná, ohun tí a máa lò ni gas cooker wà. Gas, iná gáàsì oun la máa lò tí a bá ti fẹ́ dáná. Tí ó bá dẹ́ je pé kò sí gáàsì, nǹkan ta tún lè lò náà ni ká lo èédú. A lè fi èédú dá iná tí a bá fẹ́ dáná. Tí ó bọ̀, irú ẹ̀rọ fóònù wa nísìn báyìí, a lò mọ fi charge iná tàbí tí a bá ní gẹnẹrétọ̀, a lè ra epo ká tan sí gẹnẹrétọ̀. Irú ìgbà tí àwọn òyìnbó tí ń ṣe iná sọ́là nísìn báyìí, ìyẹn náà lè fi iná sí ilé. Ẹni tí a máa bèrè lọ́wọ́ rẹ náà ni àwọn ará àdúgbò ká bèrè irú nǹkan tí ó ṣe iná tí a fi ní iná ní ọ̀sẹ̀ kan. Torí tí ò bá sí iná ní ọ̀sẹ̀ kan, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa bàjẹ́. Ohun tí a máa ṣe bí iná kò bá sí fún ọ̀sẹ̀ kan, ká wá nǹkan ta a máa ṣe. A dẹ̀ rí pé a wá nǹkan min tí a lè ṣe tí a fi riná lò.

Ìgbà wo ni ọkàn rẹ kò balẹ̀ rárá? Eh, ìgbà tí mo lè sọ pé mo rántí tí ọkàn mi ò balẹ̀ ó pọ̀, àmọ́ màá le mẹ́nùú bá àwọn ìgbà díẹ̀ tí mo rántí tí ọkàn mi kò balẹ̀ rárá, rárá. Eh, ìgbà kan tí mo rántí tí ọkàn mi kò balẹ̀ ni ìgbà tí mo sọ owó nù. Eh, ìgbà yẹn tí mo sọ owó nù. Eh, ìgbà yẹn ni mo lè sọ pé ọkàn mi ò balẹ̀ rárá torí pé owó yẹn ò tí ì ní àwọn ǹkan tí mo fẹ́ fi ṣe. Àwọn eyan kankan de ko owo yen si mi lowo, so bi mo se fi owo yen sínú posi, mo wa jáde lo si ìgboro mi wa mo bi owo yen se yo sonu nibi ti mo fisi. À nígbà tí mo máa dé ibi tí mò ń lọ tí mo wà pó tí mo rí owó yẹn báyìí, à inú mi bàjẹ́ gan-an. Inú mi bàjẹ́ tí ngbà tí nǹkan náà ṣẹlẹ̀, mo ní láti máa wá owó náà káàkiri, mò ń lọ káàkiri. Boya mò lèrí tí mò ń lágun tí mo tito tara mi ò balẹ̀, tó gun gbó mi, tí t-tára mi gbóná. Ara mi gbóná inú mi o ti e dùn rara torí owo yen oni nkan ti mo fe fi se. Ohun tí mo wá nró nu nàá ni pé à. Báwo ni mose se owo yi? To je pe fún bi ose kan okan mi o balẹ̀ rara rara. Ìgbà tó dípe àwọn tó ni owó tán wá bá mi, ìgbà tí mo tó rí owó yẹn fún wọn, oun ní ọkàn mi tó balẹ̀. Ó tún ní ìgbà kan náà tí ẹ̀rọ fóònù mi sọnù tí wọ́n jí lọ ní ibi tí mo fi sí, tí mo charge ẹ̀ ní inú ilé. Eh, ìgbà yẹn náà wà lára ìgbà tó ọkàn mi ò balẹ̀ torí gbogbo àwọn ǹkan tí mo kó sí orí ẹ̀rọ fóònù mi, mo mọ̀ pé mi ò ní rí wọ́n. Ìyẹn náà ò jẹ́ kí ọkàn mi balẹ̀ rárá, rárá, rárá, rárá. Ó dẹ̀ tún láwọn ìgbà kan náà tí mo tó fẹ́ rìnrìn àjò tí mo mọ̀nà tí mo rò pé á mú tí sọnù ni. Ìyẹn náà ó wà lára àwọn ìgbà tí mo rántí tí ọkàn mi ò balẹ̀ rárá rara. Ìgbà tí mo bá tó rí yan jù, òun là won ọkàn mi tó máa n balẹ̀.

Sọ fún wa nípa ọbẹ̀ ẹ̀gúsí. Ẹn, ọbẹ̀ ẹ̀gúsí jẹ́ ara àwọn ọbẹ̀ ní ilẹ̀ Yorùbá tí a máa ń jẹ. A dẹ̀ láwọn ẹ̀yà míì náà tí wọ́n ń jẹ ọbẹ̀ ẹ̀gúsí wa, àmọ́ ọbẹ̀ ẹ̀gúsí jẹ́ ọ̀kan lára àwọn ọbẹ̀ pàtàkì, ẹh, ní ilẹ̀ Yorùbá nbibi. So, ẹ, bí a ṣe máa ń se ọbẹ̀ ẹ̀gúsí náà ni táa bá ti wá ẹ̀gúsí ta ti rà lọ́jà, ó lè jẹ́ èyí tí wọ́n ti ṣẹ́ àti èyí tí wọ́n ti ṣe. Ta bá sá ti rẹ̀ ẹgúsí, a ríi pé a ṣẹ́, a máa yọ àwọn idọti re kúrò. Won a wá lọ lọ̀ ní ọjà. Táa bá ti lọ lọ ní ọjà, ẹh ẹh, a máa ní kán lọ, kó kuná kí ó má kuná jù, kí wọ́n dé máa fi omi púpọ̀ sí i. Táa bá ti wá lọ tán, táa bá ti fẹ́ sè, a ti máa ra àwọn èròjà, ẹh, tí a máa fi sè é. Tí a bá fẹ́ sè é ni pẹ̀lú ẹ̀fọ́, a máa wá ẹ̀fọ́ tó bá dà tí a máa rẹ́ sí ẹ̀gúsí náà. A máa fi magí sí i, a máa fi iyọ, a máa fi ẹja, a máa fi edé, a máa gé ẹran náà sí i. Táa bá ti fẹ́ sèé, a máa gbé epo kaná, táa bá ti gbé epo kaná, a máa rẹ́ àlùbọ́sà sí i, táa bá ti wá rẹ́ àlùbọ́sà sí i, a máa wá da ata sí inú epo náà, to fi máa gbóná. Ìgbà mí de wa to jépé a lè da ẹ̀gúsí sí i, àmọ́ ohun tó yẹ ká se náà kí á kọ dáta sí i kí ata yen ba lè jinná. Ta baa ti wá dáta sí i, a máa wá da ẹ̀gúsí yẹn sí i. Tó bá ti wá jinná lọ, a máa wa fi ẹ̀fọ́ táa bá fẹ́ fi sè, a máa gé sí i. Lẹ́yìn náà a máa wá da gbogbo ohun ohun àsè táa bá fẹ́ fi sè, a máa wá dà á sí i. So bá ṣe ń se ọbẹ̀ ẹ̀gúsí niyen. Àwọn nkan ti a de ma fi n jẹ ọbẹ egusi na, a ma n fi iyan papa jùlọ iyan ohun ni a ma n fi n jẹ ọbẹ egusi. A le fi àmàlà jẹ ẹ̀gúsí, a le fi eko a le fi jẹ egusi, a le fi semo a le fi jẹ ẹ̀gúsí, en a sì tún lè fi fùfú, òun náà a lè fi jẹ ẹ̀gúsí. Kò dẹ̀ sí ìgbà tí a lè jẹ ọbẹ̀ ẹ̀gúsí. A lè jẹ ní àárọ̀, a lè jẹ ní ọ̀sán, a sì lè jẹ ní alẹ́. Ohun kan tí mo lè sọ nípa ọbẹ̀ ẹ̀gúsí ni yen, tí a bá dẹ̀ ri pé èèyàn ò jẹ tán ní ọjọ́ kan náà, ò yẹ kí èèyàn tọ́jú rẹ̀ dáadáa torí tí èèyàn ò bá tọ́jú rẹ̀ dáadáa, ó lè bàjẹ́, ó dẹ le tètè kan. So àwọn nǹkan tí mo le sọ nípa ọbẹ̀ ẹ̀gúsí òun ni wọ́n yẹn. Ó dẹ̀ jẹ́ ọbẹ̀ tó máa ń dùn.

Ta ni mo rán tí? Nhu, ẹni tí mo rán tí, wọn pọ̀, eh, kí n sọ pé àwọn tí mo rán tí, wọn pọ̀. Eh, mo rán tí àwọn ọ̀rẹ́ mi, gbogbo ìgbà náà dẹ̀ ni mo máa rán tí wọn. Tí mo bá dẹ̀ tí pé mo rán tí wọn báyìí, ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọn tẹ̀ pé máa pè wọ́n, tàbí kí n tẹ àtẹ̀ránsẹ́ sí wọn lórí WhatsApp. Eh, è tó bá yá sí mi lára nínú méjèèjì, màá pè wọ́n kí, kí n kí wọn pé wọ́n ku jọ mẹ́ta, ṣé ní àlàáfíà ni wọ́n wà. Àwọn tí mo dẹ̀ máa rán tí náà ni àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a ti jọ lò papọ̀. Eh-eh, àwọn eré a ti jọ ṣe papọ̀, àwọn ìrìnàjò tí a ti jọ rìn papọ̀. Un, òun náà ni mo máa rán tí wọn fún. Eh, tí wọ́n dẹ̀ ti rán tí wọn, màá pè wọ́n kí, kí wọ́n máa ṣà filé mọ̀ pé mò ń gbúró wọn o, wípé ọkàn mi wà ní ọ̀dọ̀ wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mí náà tún wà tọ́jẹ́ pé mo tún máa rántí bí mo ṣe rìn àwọn ìrìnàjò kan, àwọn ibi tí mo lọ, tí mi lè gbàgbé, àwọn ibi tí a ti lọ fún ìgbafẹ́. Ẹ̀ hẹǹ, tá ti lọ ṣe fàájì, àwọn yẹn náà wà lára àwọn nǹkan tí mo máa ń rántí. Mo dẹ̀ tún máa ń rántí àwọn ọjọ́ àmúyẹ náà, ijọ́ tí èèyàn bá ṣe nǹkan tó tóbi tí tèèyaàn le té àwọn nǹkan málegbàgbé. Eh, ìyẹn náà wà ní ara àwọn kan tí mo rán tí. Àmọ́ pàápàá jùlọ ní ohun tí mo máa rán tí jù náà ni àwọn ọ̀rẹ́ mi tí wọ́n è bá ti ṣíń tó sí mi. Tí wọ́n bá dẹ̀ pé mí sì ń ilé náà, mo máa rántí àwọn ẹbí mi àti ará, màá rántí àwọn gbogbo ìgbà tí a jọ wà papọ̀, tí a jọ máa jẹ, tí a jọ máa mu, tí a jọ máa ṣe nǹkan papọ̀. Gbogbo àwọn tí mò ń rán tí, òní wọn yẹn.

Ṣé o máa ń mu ògùn lójojúmọ́? Àá rárá, mi ò mú ògùn ní ojojúmọ́ torí kì í ṣe òó, ògùn ló, mumu lójojúmọ́ kì í ṣe ǹkan tí ó dá. Àfi tó bá jẹ́ pé onítọhun wà lórí àìsàn tí wọ́n wá yan ògùn fún, kó máa lòó kí àìsàn yẹn má bà á fi pa. Oun lè yàn fi lè máa lo ògùn lójojúmọ́. Bọ̀ àmọ́ èmi nítèmi, mi ò ní ń lo ògùn lójojúmọ́. Árá, mi dá pé pé bóyá bí ẹ̀kan láàrin oṣù méjì àbí ẹ̀kan láàrin oṣù mẹ́ta, oun ni mo lè sọ pé mo máa ń lo. Ògùn. Ohun tó dẹ má mú mi lo òun náà ni tí mo bá rí pé ara mi ń ṣe bákan bákan, tí mo bá sì tètè fura sí pé àwọn nǹkan se mí bí i orí fífọ́ àbí inú rirun àbí bí ibà. Àwọn ìgbà yẹn ni mo máa ń lo ògùn. Àwọn ìgbà ẹni mo máa ń lo. Ògùn. Kì í ṣe ojojúmọ́ ni mo máa ń lo. Ògùn. Rárá, ẹkọọkan ni mo máa ń lo ògùn.

So fún wa nípa mimu àgbàlá mo. Mimu àgbàlá mo, oun náà ni ki àyíká ilé, àyíká, àgbàlá, kí gbogbo ẹ̀ wà ní mímọ́, tí kí ìdọ̀tí kankan kí ó má bà sí ní àgbàlá. Ohun tí mo le sọ nípa mímú àgbàlá mọ́ nìyẹn. Oun náà ni ti eeyan ba ti ri idoti, ki eeyan fi gba àwọn idoti ti o ba wa ni be. Tó bá déẹ̀ jẹ pé àwọn koríko ló kún ní àgbàlá, kí èèyàn mú ọkọ́ tàbí àdá kí ó fi rò wọn dànù. Kò sí ẹni tí ò le jẹ́ kí àgbàlá kó wà ní mímọ́. Ọmọdé ilé lé ṣe, àgbàlagbà ilé le ṣe, ẹni tí ó bá ti wá sí lára, náà ló lè ṣe. Àwọn ìgbà kọkàn dé wàá tí o je pé gbogbó ilé máa ń kórajọ ní ìjọ́ Sátidé tí wọ́n o bá lọ síbí iṣẹ́. Wọn á kórajọ láti tún àgbàlá náà ṣe. So ohun tí wọ́n máa ṣe ni yen. Ìgbà mí dẹ́ wá tí ó je pe tí ó bá ṣáyé, a lè sanwó fún àwọn tí ó máa wá tún àgbàlá náà ṣe láti jẹ́ kó wà ní mímọ́. Èyè ìgbà tó dẹ̀ máa ń gbà. Ẹ̀kan ní ọ̀sẹ̀ oun la máa n tún àgbàlá ṣe, àmọ inú ilé ojójùmo la máa n tún ṣe, ẹ̀kan sí èmejì lọ́sẹ̀. Ti mimú àgbàlá jẹ́ kó wà ní mímọ́ tó fi ṣe pàtàkì, òun ní pé, tí ìdọ̀tí bá wà ní àyíká, ó lè máa fa àrùn, ó lè fa àìsàn, ó lè fa àìsàn sí àwọn tí ó wà ní àyíká tí ó lè pé ẹ̀fọn jọ. So ohun tó ṣe kókó náà ni kí àgbàlá wà ní mímọ́ torí tí ó bá ti wà ní mímọ́, kò ní sí ẹ̀fọn, kò ní sí kòkòrò, ekò ní sí pé àwọn ẹranko tó lè pa èèyàn lára bíi akẹ́kẹ̀ẹ́ àti ejò, kò ní sí pé wọ́n rí ibi sá sí. Àwọn eku bẹ́yẹn, gbogbo ǹkan bẹ́yẹn kò ní sí pé wọ́n rá ye wà ní, wọ́n rí ibi sá sí. Àmọ́ tí àgbàlá bá ti wà ní mímọ́, gbogbo ẹ̀, ìdọ̀tí àlàáfíà gbogbo ẹ̀ ló máa wà ní inú ilé náà. So ó yẹ kí èèyàn máa jẹ́ kí àgbàlá èèyàn kó wà ní mímọ́.

Sọ fún wa nípa hihun aṣọ ìbílẹ̀ o hun tí mo le sọ nípa àwọn aṣọ ìbílẹ̀, àwọn wọn náà ni, ẹ́ẹ́ aṣọ ìbílẹ̀ jẹ́ àwọn aṣọ tó jẹ́ tiwa-tiwa ní ilẹ̀ Yorùbá tí o je pé a máa ń lò láti fi gbé àṣà wa ní aru ge. Ara àwọn aṣọ ìbílẹ̀ oun na ni ofi òfì jẹ́ ọ̀kan lára àwọn aṣọ tí a máa ń hun. Ohun tó jẹ́ aṣọ ìbílẹ̀ wa, òfì jẹ́ ọ̀kan ní ara rẹ̀. Ìgbà tí ó dẹ̀ máa ń gbà, ẹ́ẹ́ ó di pẹ́nd lórí ẹni tó bá fẹ́, ẹni tó ṣe bí iṣẹ́ ẹ bá ṣe pọ̀ sí, bí wọ́n bá ṣe ri eyan jára mọ́ sí, tó bá jẹ́ pé nǹkan tó pọ̀ tí wọ́n fẹ́ ṣe fáwọn ènìyàn ni, ó lè gbà wọ́n tó ní ọ̀sẹ̀ kan. Ẹ̀hẹ̀n ẹ́, láti fi parí hun hun aṣọ yen na. Àwọn tí ó máa ń hun òun náà ni àwọn tí wọ́n mọ̀ nípa rẹ̀. Tí wọ́n mọ̀ nípa hunhun aṣọ, àwọn ni wọ́n ma hun. Wọ́n dẹ̀ ní àwọn irin iṣẹ́ tí wọ́n máa ń lò láti fi hun. Abẹ́rẹ́ wà lára ohun tó fi máa ń hun aṣọ ibike. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni owu ó wà lára ohun tó fi ń hun àwọn ìbílẹ̀, àti àwọn ìwọ̀n aṣọ tape rule tó fi ń hun aṣọ, tí wọ́n fi mú wọn bá ṣe fẹ́ jẹ́ kó, ibi tí wọ́n fẹ́ jẹ́ kó dé. Ẹ̀hn ehn ẹ́, ibi tí a dẹ̀ máa ń ta àwọn aṣọ ìbílẹ̀ tí a sì máa ń tà, ọjà náà ni ọjà la máa ń ta àwọn aṣọ ìbílẹ̀ to je pé ẹni tó bá fẹ́ rà, á lọ sí ibẹ̀ láti lọ rà. Torí ẹ ba jẹ́ wípé èèyàn kan fe ra kó wà nínú ilẹ̀ náà láti lò fún àwọn àṣeyẹ ẹ́ẹ́, bíi irú àwọn ọjọ́ ìbílẹ̀, àwọn ọjọ́ iṣu, àwọn ọjọ́ ìkórè, ẹ́hẹ̀n ẹ́, àwọn ọjọ́ ina owó. Ìgbà yẹn ni a máa wọ aṣọ ìbílẹ̀, ó dẹ̀ ń je nǹkan tó dára púpọ̀ nínú aṣọ yẹn torí ó máa ń dúró dáadáa, ó dẹ̀ máa ke tètè bá jẹ́ ẹ́hẹ̀n ẹ́ tí mo lè sọ nípa híhun aṣọ ìbílẹ̀ ni ẹ́.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ẹ̀ ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi, ó dára púpọ̀. Ó jẹ́ ẹni tí mo lè sọ pé ó dára púpọ̀ tí ó dé gún régé. Àwọn ìdí tí mo sọ pé ó dára púpọ̀ ni pé tí mi ìbá sì ní ìrẹ́pọ̀ dáadáa pẹ̀lú àwọn akẹgbẹ́ mi àti àwọn tí ẹ̀, tó jẹ́ olórí iṣẹ́ mi, tí mi ìbá ṣe dáadáa pẹ̀lú wọn, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní iṣẹ́ wa máa ma ní wàhálà. Ó máa ma ní ìyọnu tó jẹ́ pé à ti tẹ̀síwájú, ó máa ma rí báa kan. So ìyẹn ló mú mi kí n fi ara mi jin fún àwọn ọ̀gá iṣẹ́ mi láti lè gbé kí ohun gbogbo kí ó máa lọ ní ìrọ̀wọ́-rọ̀sẹ̀ fún èmi àti àwọn ọ̀gá mi. Tí ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn miì bá táwọn ọmọ yẹn bá rí mi pẹ̀lú ọ̀gá mi báyi, a máa yà wọ́n lẹ́nu nipé báwo lo ṣe ṣe, báwo lo ṣe ṣe tí wà àti ọ̀gá rẹ fi súnmọ́ ara báyi? Má jẹ́ kó yé wọn wípé mo rẹra mi sílẹ̀ ni. Torí ọ̀gá ba lórí ohun gbogbo, ìyẹn ló jẹ́ kí n ṣiṣẹ́ lórí ara mi láti jẹ́ kí ìbáṣepọ̀ mi pẹ̀lú orílẹ̀ olórí ilé iṣẹ́ mi kí ó dára púpọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn dè máa ń wú wò wípé ó wù àwọn náà láti dàbí èmi náà. Kí ìbáṣepọ̀ àwọn àti ọ̀gá ilé iṣẹ́ kí ó bá lè múnádóko. Ẹ̀, so ìyẹn ló mú kí ìbáṣepọ̀ ọ̀gá mi torí mo máa ń rí àwọn àǹfààní tó pọ̀ ní ọ̀dọ̀ wọn. So ìyẹn ló mú kí ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi, òun ló jẹ́ kí ó dára.

Sọ fún wa nípa wíwólẹ̀ tàbí ìkúnlẹ̀ nígbà ìkíni. Ẹ̀, ìkíni jẹ́ bí a ṣe ń kíiyan nígbà tí a bá ríiyan. Ó dẹ̀ ní àwọn ìgbà tí a máa ń ṣe ìkíni. Ẹ̀, a máa ń kí yan ní àárọ̀, a máa ń ṣe ìkíni ní ọ̀sán, a dẹ̀ máa ṣe ìkíni ní alẹ́. Ó wá níí, bí a ṣe ń kí yan, ẹ́, ní ọkùnrin, ó ní bí ọkùnrin bí wọ́n ṣe ń kí yan, ó ní bí obìnrin náà ṣe ń kí yan tí wọ́n bá rí yan. Ti ọmọ ọkùnrin ba ri eeyan toba ri àgbàlagbà to julọ tàbí toba fẹ ki yan ni àárọ̀, a dọ̀bálẹ̀ fún iru ẹni bẹ́ẹ̀ wípé ẹkaarọ o. Toba jẹ pe ọsan ni o ri yan, a dọ̀bálẹ̀, a woolẹ a ki yan. Tó bá dẹ jẹ pé alẹ́ ni, a tún dọ̀bálẹ̀ náà pé "Ẹ káalẹ́", a kí yan. Tó bá jẹ́ obìnrin ni, ẹ́, obìnrin máa ń, ló máa ń kúnlẹ̀ nígbà tí wọn máa fẹ́ kí èèyàn, tí wọn ba fẹ́ kí àgbàlagbà, obìnrin máa kúnlẹ̀ láti kí irú ẹni bẹ́ẹ̀ ni, a kí yan. Ẹ̀, ẹni tí ó ń se àwọn ara wa náà ni, àgbàlagbà náà lè kí yan, àwọn ọmọdé náà lè kí yan, àmọ́ ọmọdé ló máa ń kí àgbàlagbà. Bí a ṣe ṣé máa ń kọ́ ọmọdé náà ni tó bá ti rí yan ni pé gẹ́gẹ́ bí ọmọdé o-- tó jẹ́ ọkùnrin, tó bá ti rí àgbàlagbà, a dọ̀bálẹ̀. Hmm, ọmọdé á dọ̀bálẹ̀ láti kí èèyàn. Àmọ́ tó bá jẹ́ pé obìnrin ni, a sọ fún pé kí obìnrin kí ó kúnlẹ̀. Ẹ̀, bí a ṣe ń ki àwọn ba ṣe ń ṣe ìkíni nìyẹn. Wíwólẹ̀ tàbí ìkúnlẹ̀ nígbà ìkíni, ọkùnrin á dọ̀bálẹ̀ láti kí yan, obìnrin náà á dọ̀bálẹ̀ láti ṣe ìkíni. So òun tí mo ní sọ nípa wíwólẹ̀ àti ìkúnlẹ̀ ní ti ìkíni nìyẹn.

Sọ fún wa nípa abúlé tí mo mọ́, a abúlé kan ṣoṣo, abúlé pọ̀ lóríṣiríṣi, ẹ̀ kí n sọ bẹ́ẹ̀? Abúlé pọ̀ lóríṣiríṣi tí mo mọ̀, n o máa dẹ̀ lé ṣàlàyé díẹ̀ nípa àwọn irú ibi abúlé tí mo ti dé rí. Ẹ̀, abúlé kan wà ní ìlú kan ní Ọ̀ṣun bibí ní Ẹ̀ṣà òkè, ẹ́, ní ibẹ̀ ni abúlé yẹn wà. Èmi àti àwọn ọ̀rẹ́ mi la lọ sí nǹkan ní ibẹ̀ tí àwọn aráàlú ẹ́ wá mú wa ya abúlé náà. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà ní abúlé yẹn tí wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan. Àwọn ara ìlú àwọn iya àgbàlagbà àti baba àgbàlagbà náà ni won wa ni abúlé náà ti won da oko ti won de n sin nǹkan ọ̀sìn oun ti won se ni abúlé yen niyen won de n garri won ta àwọn garri àwọn ọjà oko won ta ni ibi be. Ẹ̀, àwọn tó wà níbẹ̀ náà kò fi bẹ́ẹ̀ sí rẹpẹtẹ́ níbẹ̀. Àmọ́ àwọn ilé ayẹ ijọ́ yẹn, àwọn ilé tó máa ń wà lábúlé yẹn, àwọn náà ló pọ̀ ju níbẹ̀ tí wọ́n dẹ̀ ní àwọn ohun ẹran ọ̀sìn. Abúlé mi tí mo tún ti lọ náà wà ní tòsí ìlú mí n bíbí ní Ẹ̀dẹ́. Ibẹ̀ ni abúlé yẹn wà. Ó wọ́nù gan tó jìnnà. To je pé tí ẹeyan bá dé ibẹ̀ báyìí tí eeyan ò bá mọ̀nà, èèyàn lè máa gẹ́tì ibi tó ń lọ tí ẹ́eyan lè sọnù. So ìbẹ̀ ni abúlé yẹn wà. Nǹkan tí wọ́n ń ṣe lábúlé yẹn náà ni wọ́n ń ṣe epo pupa. Wọ́n ń ṣe epo pupa ní abúlé yẹn náà tí èèyàn lè ra epo pupa. Wọ́n dẹ̀ ń ṣe gààrí lọ̀pọ̀lọpọ̀ ní ibẹ̀. Be náà ni wọ́n dẹ̀ ń ta àwọn nǹkan oko, wọ́n ń ta nǹkan oko, gààrí, ẹ̀gẹ́. Wọ́n ń ta oríṣiríṣi ọ̀gẹ̀dẹ̀, ọsàn, wọ́n ń ta oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ní ibi ìbẹ̀. Mo ti tún ni àwọn abúlé mi náà tí mo ti lọ to je pé bí wọ́n ṣe ń pọn omi, àwọn kíni ayẹyẹjọ́ tí a máa fi ń pọn omi, ò ní wọ́n ń lò. So nǹkan tí mo lè sọ nípa abúlé tí mo mọ́ niyen itòsí ọ̀dọ̀ mí n bí náà ni wọ́n wà tí mo sì ti lọ sí ibẹ̀ rí láti lọ wo bí bẹ́ẹ́ ṣe rí.

Sọ fún wa nípa ìrẹsì tí a sè ní àjọ̀dún. Ẹn irú ìrẹsì tí à ń sè ní àjọ̀dún ní oun ni ìrẹsì irú tàwọn olóyìnbó dé tí à ń pè ní jọ̀lọ́f rice. Ó ní irú ìrẹsì tí a máa, tí a máa ń sè ní àjọ̀dún torí ìrẹsì yẹn náà máa ń dùn yàtọ̀. Ó máa ń yàtọ̀ sí kí a sè ní funfun ká wa sí ọbẹ̀ mọ. Ìrẹsì jollof rice òní a máa sè tí a bá dẹ̀ fẹ́ ṣe, ère ehn, ehn, jollof rice náà, a ti máa ra ata, ata tí máa lọ ata tí a máa dín ata náà tí a máa fi àwọn ohun èlò sí ata yẹn náà. A máa fi magí iyọ̀, omi ẹran, a máa gé gbogbo ẹ̀ si i àwọn curry àti thyme, a máa fi gbogbo ẹ̀ si i tí a bá ti wá jìnnà tó a ti gbé ká ná tó ti dín dáadáa. A ti máa wá máa se rice náà nínú ìkòkò mí tó ti máa ma jìnnà lọ. Tó bá ti wá ṣe díẹ̀, a máa wá yọ tá a máa sán án nù. Eléyìí téléèbó ń pè ní parboil. Tá a bá ti parboil ẹ̀ tán, á á wá dà á sínú ata tí a tí ń dín yẹn, á á ma wá foni díẹ̀ si i, a ma wá rò ó papọ̀ títí tó fi máa jiná. So bí a ṣe ń se ìrẹsì àjọ̀dún nìyẹn. Oríṣiríṣi àjọ̀dún dẹ̀ ni a lè máa ṣe. A lè ṣe àjọ̀dún ọdún, òkè ọdún, a lè ṣe àjọ̀dún ìdílé, a sì lè ṣe àjọ̀dún ìkórè ti ìjọ. Àwọn tí ó máa ń ṣè é náà ni àwọn alásè. Àwọn tí ó mọ̀ nípa iná dáadáa torí ẹni tí ò bá mọ̀ nípa iná dídá, kò le ṣe iru ìrẹsì bẹ́ẹ̀ torí ìrẹsì yẹn náà ní láti dùn kí àwọn èèyàn bá le jẹ ẹ́ dáadáa. So oun tí mo le sọ ìrẹsì tí à ń ṣè ní àjọ̀dún nìyẹn. Orúkọ tí a ń pè ní jollof rice. Àwọn míì dẹ̀ wàá tọ́ jẹ́ pé wọ́n máa ń fi ń ṣe, wọ́n tún máa ń ṣe fried rice náà. Rice tí ẹ máa gé ẹ̀dọ̀ àti àwọn oríṣiríṣi ẹran tán máa gé sí. Ehn, irú àwọn ìrẹsì tí a máa sè ní àjọ̀dún nìwọ̀nyẹn.

Báwo ni o ṣe ń lo àṣálẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́? Bi mo see n lo asale pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi na ni ti oba ti di alẹ́ ti olukaluku baati de láti ibise, toluka luku ba ti lo dari láti ibise ama n pàdé. Ẹ̀hẹ̀n, èyí da, ó tún wa deal pẹ́lu ǹkan tí a bá fẹ́ sẹ. Tí a bá ráyè pàdé ní alẹ́ ọ̀sẹ̀ tó bá di ti ìpàri ọ̀sẹ̀, a máa ń pàdé. Ìgbà mìíràn tẹ́ pẹ́ a máa pàdé ní ilé ìgbafẹ́ tàbí ilé ibi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù, ilé ibi tí wọ́n ti ń fi bọ́ọ̀lù hàn. Ọ̀pọ̀lọpọ̀ wá to jepe a máa ń pàdé ní ibi bẹ̀ tí a máa pàdé. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ wá tẹ́ pẹ́ a máa pàdé ní ibi ìgbafẹ́ àwọn bar, ẹ̀hẹ̀n, tí a máa rì ra ní ibi bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà dẹ́ wá to jépé a máa pàdé ní ìgboro tí a jọ máa máa sọ̀rọ̀. Àwọn nkan ti a máa ń sọ̀ náà ni a máa ń sọ̀rọ̀ bí ọ̀sẹ̀ ṣe rí, bí gbogbo ǹkan ṣe rí, ẹ̀hẹ̀n, bí ọ̀rọ̀ orílẹ̀-èdè ṣe rí. A máa ń ṣàwàdà, a máa ń ṣe ẹ̀fẹ̀. Ìgbà mìíràn wa to jé pẹ́ a dẹ̀ le ta ayò kí a ṣeré ayò. Ẹ̀hẹ̀n, bo ya bi ká play game, ẹ̀hẹ̀n, àwọn nkan táa máa ń ṣe tí a bá pàdé níyen, a dẹ̀ tún máa ń sọ̀rọ̀ bí ǹkan náà o ṣe dá, bí a ṣe jí ròrò, bí a ṣe lè rí owó. Gbogbo ìgbà táa máa ń pàdé náà, a máa ń pàdé ní ó kéré jù ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀. Òun ni a máa ń pàdé tí gbogbo wa tí à ṣeré lọ. A dẹ̀ tún jẹ́ ìgbádùn ara wa. So bí mo ṣe máa ń lo àṣálẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, òun nìyẹn ó.

Sọ fún wa bí àwọn aládùúgbò ṣe ń ran ara wọn lọ́wọ́. Ẹ̀h, bí àwọn arádùúgbò ṣe máa ń ran ara wọn lọ́wọ́ náà ni tí wọ́n bá rí ẹni tí nǹkan kú díẹ̀ ká tó fún, ẹ̀h, bóyá a rí ẹni tó ní ń ní lóòrùn lọ́wọ́ owó tàbí ẹni tó ń ṣe àìsàn, ẹ̀h, àwọn arádùúgbò wọ́n máa ṣáájo rẹ̀. Wọ́n lè dá owó, kí wọ́n dá owó jọ fún irú ẹni bẹ́ẹ̀ láti fi ràn án lọ́wọ́. Ó bá dẹ́ jẹ́ pé ẹni tí ó fẹ́ ṣe ìnáwó, ẹni tí ó ní ìnáwó láti ṣe, àwọn arádùúgbò náà máa rán owó ẹni bẹ́ẹ̀ lọ́wọ́. Wọn a fi ohun ìní wọn, àwọn ohun tí wọ́n ní wọ́n ó fi ran irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́. Tó bá dẹ́ jẹ́ pé wọ́n fẹ́ ṣe nǹkan àpapọ̀ torí ó ma bẹ́nẹfíítì àwọn arádùúgbò náà ni, kí wọ́n máa ran aràwọn lọ́wọ́. Kò sígbà tí wọn ń ran ara wọn lọ́wọ́, òun kò sígbà tí wọ́n ń ran ara wọn lọ́wọ́ lè jẹ́ bóyá ìgbà tí ẹni kan bá ní farapa tó ní ló iranlowò, wọ́n máa ran àra won lọ́wọ́. Tó bá dẹ́ pé ìnáwó lẹ́ lo mi fẹ́ ṣe, ẹ̀h, nígbà iná wọ́n máa ran rawọn lọ́wọ́. Ohun tí wọ́n dẹ̀ máa ṣe náà ni, tó bá jẹ́ pé owó ni wọ́n máa lò, wọ́n á lò. Tó bá dẹ́ pé kí wọ́n fi ara wọn lẹ̀, kí wọ́n fi ara wọn jìn láti fi lè ṣe nǹkan tí ẹni ẹ fẹ́ ṣe látà ti fi rí pé wọ́n ran ènìyàn lọ́wọ́, wọn máa ṣe ìyẹn náà. Bí ó dẹ̀ ṣe máa ń bẹ̀rẹ̀ náà ni tó bá ní nǹkan ṣe àbí ẹni tó ń la kankan kojà tó bá ti fi tó, ẹ́h, alága àdúgbò tó bá ti fi tó wọn létí, alága àdúgbò náà máa wá sọ fún àwọn tí ó kú. Ibẹ̀ ni onikaluku tí màá ma wo nǹkan tí wọ́n lè se, tí wọ́n lè mu wa tí wọ́n lè fi lè ran irú ẹnikẹ́ni tó bá ní lóòrùn lọ́wọ́ lọ́wọ́. So, nǹkan tí àwọn ará àdúgbò máa ń ṣe ni, pàápàá ọ̀pọ̀lọpọ̀ gbógbo ìrànlọ́wọ́ ti won baa ṣe náà, owó náà ni. Kó sá fi di pé gbogbo àwọn tí wọ́n rán lọ́wọ́, kí àwọn náà bá lè bá ẹgbẹ́ pé, ẹgbẹ́ pé. Ẹ̀h ẹ̀h, so àwọn nǹkan tí àwọn arádùúgbò máa ṣe láti fi ran ara wọn lọ́wọ́ niyen.

Se o maa n gbe apoyin. Bẹ́ẹ̀ ni, mo máa ń gbé àpò ẹyin. Mo máa ń gbe dáadáa. Tí mo bá ti lọ sí-- tí mo bá níbi tí mò ń lọ, àwọn ibi tí mo bá ń lọ ni, ó máa ń mú mi láti gbé àpò ẹyin pàápàá. Tí mo bá rin ìrìn àjò, tó bá pẹ́ mó ń rìnrìn àjò ni ara àwọn àpò, bí báàgì tí màá gbé, àpò ẹyin máa wà ní ara rẹ̀. Màá le kó àwọn nǹkan tí mo bá nílò sí inú rẹ̀. Mo dẹ̀ tún lè fa àfààlọ́wo dà ni. Mo sá máa rí pé gbogbo àwọn nǹkan tí mo bá nílò, gbogbo ẹ̀ máa wà nínú àpò ẹyin. Màá pọ́n mi sí ẹ̀yìn, màá fa ìmi lọ́wọ́. Tí mo bá dẹ̀ lọ sí ibi iṣẹ́ náà, mo máa ń gbé àpò ẹyin. Torí inú àpò ẹyin yẹn ni màá kó àwọn ohun tí mo nílò láti lò ní ibi iṣẹ́. Ibẹ̀ ni mo máa kó wọn sí. Ara re náà ni àwọn fáìlì mi. Àwọn fáìlì, mo lè kó ẹ̀rọ laptop mi náà sínú àpò ẹyin náà. Màá fi àwọn charger, àwọn èlò tí mo lò pẹ̀lú fóònù mi, màá kó wọn síbẹ̀. Màá kó bírò, màá kó àwọn ìwé àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo bá nílò, màá kó sínú àpò ẹyin. Torí tí mi bá kó sínú àpò ẹyin, tí mo bá kó lọ́wọ́, àwọn nǹkan lè ṣe tàbí kí ó bá jẹ. So iyen ẹ̀ máa ń mú mi láti gbé àpò eyin tí mo bá ń lọ sí ibi iṣẹ́, tàbí tó bá jẹ́ pé irin ajo ni mò ń rìn. Ìyẹn ni mo máa ń gbe àpò ẹyin.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Bí mo ṣe máa ń ṣe irun mi, ẹẹ̀mẹjì ní oṣù, oun ni mo sábà máa ń ṣe irun mi. Ti mo bá ti fẹ́ ṣe, mo máa gbe lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń gẹ irun, àwọn gerígerí, eleyi ti àwọn oloyinbo n pè ní barber. Ọ̀dọ̀ wọn ni mo máa gbé irun mi lọ. Ẹẹ̀mẹjì ní oṣù ni mo sábà máa ń ge. Tí mo bá ti ri pé ó ti kún, ni mo máa lọ láti ge. Ó dẹ̀ ní àwọn style irun tí mo máa ń ge iru style tí mo máa ń ge ara àwọn style ti mo, ko tie si, sasa ni style ti mi o tii ge ri. Mi kàn tii di irun rí ni àwọn style tí mo máa ń gẹ̀ ní irun mi, tí mo bá ṣe irun mi. Mo máa gẹ̀, àwọn ìgbà míi wa ti mo máa ge lówcut tí màá gẹ̀ mọ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mii de wa to je pe mo le fa dan. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà míibwa to je pé mo lè fílẹ̀ tí màá fi gẹ̀ àwọn style bí afro, galax àti Obama. So ìyẹn ni tó bá tán tí mo bá ti gẹ̀ tán, màá fi àwọn ara tí mo bá fẹ́ fi si màá fi si. Tó bá dẹ̀ tun ti kún, màá tún lọ ge. Àmọ́ mo sá máa ń rí pé mo ge irun mi ní ẹẹ̀mẹjì lọṣù. Tí àye o ba wa yọ láti gẹ̀ ní ẹẹ̀mẹjì lọṣù. Màá saa ri pe mo ge ní ẹẹ́kan lóṣu, ó wá kéré jù. Màá ge irun mi ní ẹẹ́kan lóṣù. Bí mo ṣe máa ń ṣe irun mi niyen. A lọ fi clipper ge. Torí tí irun bá kun, kò ní jẹ́ kí ẹ̀yàn rẹwà dáadáa, ojú ẹ̀yàn máa rí bakanbakan. Iyennló máa ń mú kí n ge irun mi.

Báwo ni mo ṣe máa ń tọrọ àforíjì? Eh, bí mo ṣe máa ń tọrọ àforíjì náà ni tí mo bá ti rí pé mo ṣẹ̀ èèyàn, tí mo rí pé èmi ni mo ṣẹ̀ èèyàn, eh, màá lọ bá iru ẹni bẹ̀. Wipé kí ó dariji mí, màá ṣàlàyé ohun tí mo ri, tí mo fi ṣe bẹ́ẹ̀, tí mo fi wùwà bẹ́ẹ̀. Eh, tó bá jẹ́ ẹni tí ó ń dé tí ọ̀rọ̀ tó ń, tó ń gbálàyè ni, màá ṣàlàyé fún un. Wipé kó má bínú, kó jọ́, wipé kí iru ẹni bẹ́ẹ̀ kí ó forí jìn mí. Wi pé irú ǹkan bẹ́ẹ̀ kò tún ní wáyé mọ. Eh, ma pè. Mo lè pè iru ẹni bẹ́ẹ̀ ní orí fóònù, ẹ̀rọ fóònù. Àmọ́ tí mo bá rí pé kì í ṣe irú ẹni tí mo lè pè ní orí fóònù, papa tó bá jẹ́ àgbàlagbà ẹni tó jù mí lọ, màá gbéra láti lọ bá iru ẹni bẹ́ẹ̀ láti ṣàlàyé ǹkan tí ó ṣẹlẹ̀, kí n láti ṣàlàyé ǹkan tí mo rí. Boya mo buní, àbí bó ya mo jẹ lówó àbí mo rí, bó ya mo ṣẹ̀ ǹkan tí ko dá sí iru ẹni bẹ́ẹ̀, màá lọ bẹ iru ẹni bẹ́ẹ̀ pé kó ṣá má bínú, wipé kí ó jọ́, kí ó forí jìn mí, kí ó dariji mí. To ba jẹ pe àgbàlagbà ni mo le dọ̀bálẹ̀ fún iru ẹni bẹ pe ko sa ma bínú so bí mo ṣe máa tọrọ àforíjì ni yẹn lọwọ ẹni tí mo bá ti ṣẹ̀.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Eh, gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé fún, eh, ìgbà tí mo máa ń e irun mi, ìgbà tí mo bá rí pé ó ti kùn tí kò ṣe wò mọ̀, eh, tí mo rí pé irun yìí kò yẹ mí mọ́, tí kò dún wò lójú mọ́ tí ó ti dàru, ìgbà yẹn ni mo máa ń gé irun mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà dẹ́wàá tó je pé ó kéré tán ní ẹ̀ẹ̀mejì ní ọ̀su, mo máa rí pé mo gé irun mi tí ó bá ti kùn, eh, ó kéré tán jù. Tí mo bá wa rí pé àyè rẹ̀ ọ yo láti gé irun náà ní ẹ̀ẹ̀mejì lóṣù, mo lè gé ní ẹ̀ẹ̀kan lóṣù. Tí màá sì fi gé iru stáì tí ó bá wù mí, mo le fi gé low cut alágẹ̀mọ́lẹ̀, eh, alágẹ̀mọ́lẹ̀ yen ni oloyinbo peni low cut, mi i fá irun mi dán. Àwọn kan máa ń fi gé àwọn sítáì ni, mo lè fi gé àwọn sítáì tí màá fá ẹ̀gbẹ́ kan, tí màá fẹ ẹ̀gbẹ́ yòkú ká lẹ̀, tí mo sá máa rí pé irun náà ó dún wò lórí mi. Àwọn sitai ti mo ma n fi irun mi ge niyen, so ìgbà ti mo ma n ge irun mi, mo ma n ge ni emeji ni oṣù ti o ba wa saye mo le ge lekan lọ́sẹ̀. Àwọn ìgbà mìíràn dẹ́wàá tí ó pé ìgbà tí mo máa rà ẹ gé irun mi, àwọn ọjọ́ tí ó parí ọ̀sẹ̀ tó jẹ́ Sátidé, wíkẹ́ẹ̀ndì, eh, àwọn ìgbà yẹn ni mo máa ń sábà gé irun mi. So ìgbà tí mo máa ń gé irun mi ni.

Sọ fún wa nípa oúnjẹ àwọn ọmọdé. Ohun ti mo le so nípa oúnjẹ àwọn ọmọdé náà ni, oni oríṣiríṣi ara, o de ni iru oúnjẹ ti àwọn ọmọdé maa n je hmm, àwọn ọmọdé tí wọ́n má tì lè jẹun dáadáa. Onírú àwọn oúnjẹ tó máa ń jẹ, àwọn mi wàá to jẹ́ pé wọ́n fẹ́ràn ìpápánu. Hmm, àwọn ìpápánu bíi biscuit àti sweet, ẹ́, irú rẹ̀ ni àwọn ọmọdé fẹ́ràn láti máa jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi de wa to je pe àwọn ọmọdé aye o ode oni, won feera láti ma je indomie, eh eh, àti spaghetti eh, àwọn ọmọdé fẹ́ràn láti ma jee, won de fẹ́ràn la ma je àwọn nkan to dùn, àwọn nkan to dùn. Hmm, àwọn ọmọdé nífẹ̀ẹ́ láti máa je. Àwọn mi de wa tọ̀ jé pe wọ́n fẹ́ràn láti máa mú ògì. Hmm, ògì tí a máa ra ẹ̀kọ̀ tàbí kí a bá wọn po custard. Hmm, ka ra custard, a máa ra custard fún wọn tí a máa po gẹ́gẹ́ bí ìgbà tí a bá po ògì. A máa gbé omi kaná, a máa fọ́ custard yẹn náà sí omi, tí omi bá ti wá ó tó ti gbóná dáadáa, a máa wá dà á sí orí custard náà. Tó bá ti wá dìde tó wu, a máa gbé custard yẹn sí orí iná táa ma máa rọ̀, tó fi máa jinná. So, àwọn tí mo lè sọ nípa oúnjẹ àwọn ọmọdé ni wọ̀nyán.

Sọ fún wa nípa adìrẹ àti aṣọ tí à ń kun mo adìrẹ o je aṣọ ti n a maa n lo ni ile yorùbá wa a maa n lo paapaa ju lo nigbati a ba se àwọn ọdún kankan ni ile yorùbá wa ìgbà yen la máa ń lo adìrẹ. Ó dẹ̀ jẹ́ aṣọ tí àwọn mìíràn fẹ́ràn láti máa wọ torí pé ó máa ń gbé àṣà wa ní àrò gẹ. So bí a lè ṣe máa ṣe adìẹ, o náà ni a máa wa aṣọ tí a máa lò tí a bá fẹ́ lò. Aṣọ ẹ máa wà ní funfun, aṣọ ẹ máa wà ní funfun. A máa wa gbẹ̀ lọ fún àwọn adìrẹ, àwọn tó ń ṣe adìrẹ. Ti àwọn adire ba ti fe se waa n ti bo nu àwọn arokin àwọn èròjà ti won maa n lo ti won fi sodi to fi ma lewa. Ẹ̀hẹn. So bí a ṣe ń ṣe aṣọ adìrẹ ni àwọn tó ń ṣe náà ni àwọn tó máa ń ṣe adìrẹ tí wọ́n mọ̀ nípa iṣẹ́ yen dáadáa. Àwọn làwọ́n yẹn ni wọ́n máa ń sẹ adìrẹ, dire. Nibi tí wọ́n dẹ̀ máa ń tà wọ́n sí, ọjà náà ni wọ́n máa ń tà àwọn adìrẹ yẹn sí. Tó jẹ́ pé àwọn tí o bá níìfẹ̀ sí láti rà, wọn lọ rà. Ání bìbẹ̀ wọ́n ó lọ mú irú èéti wọ́n bá fẹ́ láti fi rán irú aṣọ tí wọ́n bá fẹ́ rán. Wọ́n á fi rán irú style tí wọ́n bá fẹ́ rán. Ohun tí mo lè sọ nípa adìẹ ni.

Sọ fún wa nípa sọ́ọ̀bù tí ń tún fọ́ònù ṣe. Hmm ohun tí mo le sọ nípa fóònù tó ń tún sọ́ọ̀bù ṣe náà ni àwọn ibi tí wọ́n ti ń tún ẹ̀rọ handset ṣe tí ó bá ní ìṣòro. Eh tí tẹlifóònù bá ní ìṣòro, àwọn ibi tí a ti máa ń tún ṣe, eh òdò wọn là ń pè ní engineer, àwọn onímọ̀ tí ó ń tún fóònù ṣe. Eh ibi tí sọ́ọ̀bù tí ó ń tún fóònù ṣe wà náà ni ó wà káàkiri àwọn àdúgbò. Eh ó wà káàkiri àwọn àdúgbò, tí èèyàn o bá dẹ̀rì ládúgbò, tí èèyàn bá lọ sí àwọn ìgboro ní ibi ọjà tí ó tẹ́jú dáadáa, èèyàn máa rí wọn ní ibẹ̀. Hmm ohun tí wọ́n dẹ ń ṣe náà ni wọ́n máa ń tún fóònù ṣe. Wọ́n a tún àwọn fóònù to bá ní ìṣòro àbá àwọn fóònù tó bá ti bàjẹ́, wọ́n máa tún wọn ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìí na dẹ tun wa ti wọ́n tun máa ń ṣe ní ibi tí sọ́ọ̀bù tí wọ́n ti ń ṣe fóònù, wọ́n tún máa ta àwọn ohun èlò tí èèyàn lè lò mọ́ fóònù bí i àwọn ta fi ìbòjú tí a máa ń lò fún fóònù àti ohun tí a fi ń charge fóònù. Ẹ̀hẹ̀n, gbogbo àwọn won yẹn ní wọ́n ń ṣe ní sọ́ọ̀bù tí wọ́n ti ń tún fóònù ṣe. Kìí ṣe gbogbo wọ́n náà ló máa ń ṣe, à máa púpọ̀ nù wọ́n ló máa ń ṣe. Wọ́n dẹ̀ tó máa ń tá àwọn electronics, wọ́n dẹ̀ tó máa ń tún àwọn èròjà fóònù bí i laptop náà ṣe ní ibẹ̀. Hmm so ohun tí mo lè sọ nípa sọ́ọ̀bù tí ń tún fóònù ṣe nìyẹn.

Sọ fún wa nípa ẹba àti gààrí. Ẹ̀bà àti gààrí ó jẹ́ oúnjẹ tí àwọn ènìyàn máa ń jẹ. Kò fi bẹ́ẹ̀ sí ìyàtọ̀ láàrin ẹ̀bà àti gààrí torí pé ẹ̀yà kan náà la ti ṣe. Ẹ̀gẹ́ ni a fi ṣe méjèèjì. Tí a bá ti mú ẹ̀gẹ́, a máa fi yan gààrí, ibẹ̀ ni gààrí ti jáde. Tí a bá fẹ́ fi gààrí tẹ ẹ̀bà, ní èyí tó jẹ́ ìyàtọ̀ tó wà n bẹ, a máa gbé omi kaná, tí omi ẹ̀bà ti wa gbóná tó ti n hò, a máa bu gààrí sí. Tí a bá ti wá bu gààrí sí, a máa wa rọ. Tí a bá ti wá ro gààrí yẹn, ìgbà yen ló tó máa wa di ẹ̀bà tí à ń jẹ. Òun ló máa tó di ẹ̀bà yẹn. Ohun ta dè máa ń fi ẹ̀bà jẹ, a máa ń fi jẹ ọbẹ̀ ni. A lè fi ẹ̀bà jẹ bíi ọbẹ̀ ewédú àti ọbẹ̀ ilá àti ọbẹ̀ ẹgusi ohun ti a maa n fi eba je, amo to ba je gaari ni a máa mú gààrí ni, a máa bù sí inú omi tí a máa fi ẹpa tàbí kúlí. Kuli láti fi mu gaari yen. Ìgbà tí à ń jẹ, ìgbà tí ebi bá ń pa yan, tí eyan bá fẹ́ jẹ, òun náà la máa ń jẹ gààrí àti ẹ̀bà. A lè jẹ ní àárọ̀, a lè jẹ ní ọ̀sán, a lè jẹ ní alẹ́. O depend lórí nkan to ba wu eyan je nígbà yen, tàbí o depend lórí àsìkò ti oúnjẹ náà ba wu onitohun láti je. Ìgbà yen ni a máa ń jẹ ẹ̀bà àti gààrí. Oúnjẹ yen, ẹ̀bà dẹ ree, ó jẹ oúnjẹ tó máa ń fún yàn ní okun àti agbára.

Ṣé o fẹ́ràn jíjó? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa jó. Hmm, mo fẹ́ràn láti máa jo. Ẹ, ijó jẹ́ ara, ẹh ẹh ijó jíjó wà lára àwọn eré ìdárayá, lára àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa ní ilé ìwé. So yàtọ̀ sí pé ijó jẹ́ ara eré ìdárayá, mo tún fẹ́ràn náà láti máa jọ. Ẹ, pàápàá jùlọ tí mo bá ri orin tí mo fẹ́ràn, orin tí mo nífẹ̀ẹ́ sí, ijó yẹn máa wù mí jó dáadáa. Ẹ, tí mo bá dẹ́ẹ̀ tu wà ní ilé ìjọsìn náà, mo máa ń jọ dáadáa tí wọ́n bá tí ń kọ́rin. Mo lẹ́ máa wà níbi iṣẹ́ náà, tí mo bá ń gbọ́ orin, tí a bá tí ń gbọ́ orin, ó máa wù mí láti jó. Hmm, bá ṣe wá sọ pé ijó wà lára eré ìdárayá. Ti mo ba ti jo ijo ye dáadáa ti mo ti jo dáadáa, ti mo jo pe, ti n ba ti wa nu lagun, mo ma ri pe ago ara mi maa náà, eh, gbogbo àwọn to ti sunki ni ara mi, gbogbo eh ma ji pepe. Hmm, so ìyẹn náà wà lára ohun tó mù mí láti fẹ́ràn láti máa jo. Hmm, ó wù mí fẹ́ràn láti máa jó. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà a dẹ́ẹ̀ wà tó yẹ pé a máa ń lọ sí òdè, tí ẹ a máa lò fún competition náà tí wọ́n máa pè wá kí a máa jo táa sì máa gbẹ̀bùn. So ìyẹn náà tún wà jẹ́ ara tó wù mí lórí láti máa jó.

Ibo, ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn láti lọ jù, eh, ó pọ̀ lóríṣiríṣi, kì í ṣe ibi ey'ọ̀kan ni mo fẹ́ràn láti máa lọ. Àmọ́ máa lè dárúkọ díẹ̀ lára àwọn ibi tí mo fẹ́ràn láti máa lọ. Màá dẹ́ ṣá, ṣé aláyé, idi tí mo fi fẹ́ràn láti máa lọ sí ibi bẹ́ẹ̀. Àkọ́kọ́ náà mo fẹ́ràn láti máa rin ìrìnàjò lọ sí ibikíbi tí mo bá fẹ́ lọ. Mo fẹ́ràn láti máa rìnrìnàjò torí ìrìnàjò ó wà lára ẹ̀kọ́ tí èèyàn máa ń kọ́, tí èèyàn máa lọ, láti máa mọ bí a ṣe ń ṣe ní ìlú mìíràn, bí ìlú mìíràn ṣe rí, àwọn nǹkan tí wọ́n fẹ́ràn láti máa ṣe àtàwọn nǹkan tí wọ́n fẹ́ràn láti máa ṣe ní ibẹ̀. N, mo fẹ́ràn yen. Mo dẹ̀ tún fẹ́ràn láti máa lọ sí, ẹh, ilé ìdárayá, ilé tí àwọn olóyìnbo ń pè ní stadium. N, a máa-- torí ibibẹ̀ a máa ri àwọn oríṣiríṣi eré ìdárayá tí wọ́n ṣe ní ibẹ̀. A máa rí bí wọ́n ṣe ń gbá bọ́ọ̀lù, a máa rí bí wọ́n ṣe ń fọ, a máa rí bí wọ́n ṣe ń ṣe ohun mère mère, bí wọ́n ṣe ń jà. Àwọn tí o ń kọ́ṣẹ́ a máa rí wọn náà ní ibẹ̀. Mo dẹ̀ fẹ́ràn láti máa lọ sí òde bí àríyá, ibi tí wọ́n ti ń ṣe ìyanwó náà, mo fẹ́ràn láti máa lọ sí ibẹ̀. Mo dẹ̀ fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn náà. Hmm, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn. So, àwọn ìwọ̀nyẹn ni ibi tí mo fẹ́ràn láti máa lọ dáadáa.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Àá bẹ́ẹ̀ni, mo ní ìrora tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Eléyí tó máa ń jẹ́ kí ojú tì mí, tí mo bá fẹ́ sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ojú máa ń tì mí. Ìrora tí mo ní náà ni ojú máa ń tì mí tí mo bá fẹ sọ̀rọ̀. Torí, ẹ́ẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló wà nbẹ̀ tí ó jẹ́ pé wọ́n mọ̀ ju nǹkan tí mo bá fẹ́ sọ lọ. Ẹ̀, só iyẹn máa jẹ́ kó ojú tì mí. Àmọ́ ní ẹnu ìgbà tí mo ti lọ sí ilé ìwé tí mo ti lọ kọ́ ẹ̀kọ́, ẹ́ bí a ṣe ń, eléyìí tí àwọn oloyinbo ń pe ní self confidence. Ẹ̀hẹn, bí eẹyann ṣe ń dá pé pé bí yẹn ṣe ń durò níwájú ẹeyan, bí yẹn ṣe ń sọ̀rọ̀ ní iwájú ènìyàn, ó ti wá fún mi ní ọ̀kan tí ó le. To je pé tí màá fẹ sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, mi ò ní ìrora mọ́ bíi ti tẹ́lẹ̀ tí ó ti ràn mí lọ́wọ́. Kìíní àmọ́ tó bá jẹ pé bóyá bíi ní àwọn ojú tuntun tí mo rí rí, ìrora díẹ̀ máa ń wà tí ojú máa ń tì mí. Àmọ́ tó bá yẹ páwọ̀n to je pé àti mọ́ra dáadáa táa ti ríra wá rí dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, kò ní ṣí ìrora fún mi nígbà tí mo bá ti fẹ́ sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn wọ̀nyí. Àwọn tó bá kàn jẹ́ ojú tuntún, àwọn yẹn ni mo máa ní ìrọ̀ra níwájú wọn.

Nígbà wo ni mo kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́? Nígbà tí mo lẹ sọ pé mo kẹ́yìn láti rìnrìn àjò fún iṣẹ́, òun náà ni ọ̀su mẹ́ji sẹ́yìn. Ẹ̀yin ìgbà yẹn ni mo kẹ́yìn láti rìnrìn àjò lọ sí fún iṣẹ́. Iṣẹ́ yẹn gbé mi lọ sí ìlú òdì mìíràn, torí pé ibẹ̀ ni oníbàárà wa wà tí a dẹ ní láti ṣiṣẹ́ yẹn náà ní ìlú tí ẹni yẹn fẹ́ láti jẹ́ ká báa ṣe iṣẹ́ yẹn. So iṣẹ́ yẹn dẹ̀ re, ó gbà wá ní bí ọ̀sẹ̀ kan eyin ìgbà yẹn ni mo kẹ́yìn láti rìnrìn àjò lọ sí fún iṣẹ́. Iṣẹ́ yẹn gbé mi lọ sí ìlú òdì mìíràn, torí pé ibẹ̀ ni oníbàárà wa wà tí a dẹ ní láti ṣiṣẹ́ yẹn náà ní àmọ́ ó tó gbà ká tẹ́ pé ọ̀ṣe yẹn ò tó wa láti lò. A tún ní láti tún ti wá kún ọjọ́ láti fi ṣe iṣẹ́ yẹn tí iṣẹ́ yẹn sì a fi tẹ ẹni tó níṣẹ́ lọ́rùn. Hmm, so ìgbà tí mo dẹ sọ pé mo kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́, òun náà ni oṣù méjì lẹ́hìn ìgbà tí a dé parí iṣẹ́ yẹn. Ẹni tí a bá ṣiṣẹ́ ó fẹ́ràn iṣẹ́ yẹn tó tún jẹ́ kí iṣẹ́ yẹn kó tún pé àwọn ọ̀pọ̀lọpọ̀ oníbàárà wá fún wa tí inú ọ̀gá Adéṣẹwà tí ó dẹ̀ dùn tí wọ́n dẹ̀ gbọ́ òri yin fún èmi àti àwọn akẹgbẹ́ mi tí a lọ ṣisé náà, tí ó fi jẹ́ kí iṣẹ́ yẹn náà kí ó yọrí sí dáadáa. So ìgbà tí mo kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́, òun náà ni ojú oṣù méjì sẹ́yìn. Ìgbà yẹn ni mo kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? À báì ni, mo máa ń lọ sí ilé ìjọsìn dáradára. Ni gbogbo ose ni mo maa n losi ile ìjọsìn. Mo mo máa ń lọ sí ilé ìjọsìn tí a bá ti ní ìṣe ẹṣin tí a fẹ́ ṣe. Ibe ni, to ri e la fi maa n losi, ìgbà yen la maa losi ile ìjọsìn. Nítorí, ẹ́, ilé ìjọsìn jẹ́ àwọn ibi tó ṣe kókó nírìnàjò òmìnìyàn ní ayé. So gegibi ọmọ lẹ́yìn Kristeni, mo maa n lo si ile ìjọsìn. Ìbẹ́ la máa lọ láti lọ gbàdúrà àti láti lọ sìn Ọlọ́run tó dà wa. Hmm, ìgbà yẹn la máa lọ sí ilé ìjọsìn. Àmọ́ àwọn ìgbà kan wà to je pé a lè máa lọ elé tó jẹ́ ìjọ́ sì mi ta won oloyinbo ń pè ní Sunday. Iyẹn ló ṣe kókó àti pàtàkì fún àwọn ènìyàn láti lọ sí ilé ìjọsìn, láti lọ yan Ọlọ́run, láti jó àti láti gbàdúrà. So iye ẹ́ ló dẹ́ mọ mí láti níìfẹ̀ láti máa lọ sí ilé ìjọsìn. A dè máa lọ láàárín ọ̀sẹ̀ náà, tí a bá ní àwọn ìpàdé àdúrà tí a fẹ́ ṣe àtàwọn ǹkan kan tí a fẹ́ sẹ. So ilé ìjọsìn náà ni a ti máa ń ṣe gbogbo wọ́n yen. Oun lo mu mi láti nífẹ̀ẹ́ láti ma lo si ile ìjọsìn.